Ìṣòro ni ó jẹ́ ǹkan tí a kò lè yà sọ́tọ̀ nínú àwọn ǹkan tí a bá ń ṣe. Látara pé kò sí bí ẹ̀yàn ṣe máa wà tí ó ní ní àwọn kùdìẹ̀kùdìẹ. Bẹ́ẹ̀ náà ló ṣe pé tí ẹ̀yàn bá wà ní ibi iṣẹ́ àbí ní àwùjọ àwọn èèyàn náà, so ìkọ́ tó súmọ́ náà ni pé kí ìṣòro kó ṣín pé kí ni òun kó jẹyọ. Ìyẹn ni wípé kí ni òun, kì ń ṣe ǹkan tí a lè sá fún pátápátá, ṣùgbọ́n ǹkan ni ǹkan kan ló jẹ́ tó jásí wípé a lè, a lè ṣe òdinwọ̀n bí ó ṣe ṣe máa wà. So oun náà ni wípé tó tí ìṣòro bá dé gẹ́gẹ́ bí mo ti sọ pé kì ń ṣe ǹkan tí èèyàn lè sá fún tán pátápátá, àmọ́ ǹkan, ǹkan kan ni tó jásí pé èèyàn lè, èèyàn lè avoid díẹ̀, bẹ́ẹ̀ ni èèyàn lè, èèyàn lè avoid rẹ̀ díẹ̀. So tó bá dé oun náà ni wípé kí ni ò, àwọn èèyàn tó bá ti ní irú ìrírí báyẹn, tí wọ́n bá ti ní similar experience báyẹn, so kí ẹ̀yàn tán wọn lọ pé tọ̀, ó ti dé o, ó túnti ṣẹlẹ̀ o. So kí ni ọ̀nà àbáyọ, kí ni àwọn ǹkan tẹ rí sì, kí ni àwọn àfojúsùn yín lórí ǹkan tí ó túntù dé yìí. So wọ́n á dẹ̀, wọ́n á dẹ̀ ṣe àtúnṣe fún yan, wọ́n á sàlàye fún yan pé à írú ǹkan báyìí o tó bá ṣẹlẹ̀ báyìí ni, ẹ́ ẹ́ a ṣe máa ń gbígba o báyìí báyìí báyìí báyìí. So èèyàn á dẹ̀ máa kọ́ ẹ̀kọ́ látara bẹ̀. So ní ìsìn yìí, láàárín àwọn ẹlẹgbẹ́, àwọn tó jẹ́ bí contemporaries èèyàn, àwọn tó jẹ́ bí colleague èèyàn, ká ní pé nísìnyí bóyá níbi iṣẹ́, níbi iṣẹ́. So tó bá jásí pé níbi iṣẹ́ náà ni bóyá iṣẹ́ kan ni, ẹ́ ẹ́ wọ́n gbé fún wa pé ká ṣe, bóyá bí iṣẹ́ ṣá, iṣẹ́ dà wá pọ̀. So ìṣòro wá dé oun náà ni pé kí ni ò ká tọ àwọn ẹlẹgbẹ́ wa lọ, ká tọ̀ wọn lọ pé à báì báì yóò, bá la ti ṣe máa ṣe, bá la ti ṣe máa ṣe. Látara pé kí ni kò sí èèyàn tí ó mọ ǹkan tán. Ìwọ mọ bá ẹ̀ẹ̀kan tí ẹ̀yàn bá mọ̀, so kí ẹ̀yàn ṣí ẹ̀ rẹ̀ fún àwọn ẹni tí wọn mọ̀. Látara pé kí ni ká ba lè ní, ẹ́ ẹ́ àṣeyọrí níbi àwọn ìdí iṣẹ́ wa, ká dẹ̀ bá lè jásí pé èèyàn tí yóò, yóò nípa níbí pé ká máa ká ìṣòro kúrò nílẹ̀. So ìṣòro ni gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú kì ń ṣe ǹkan tí a lè sá fún tán pátápátá, àmọ́ ǹkan kan tó jásí wípé a lè jọ ṣe àtúnbẹyẹ̀wò, a lè jọ ṣe bá la ti ṣe máa dìnkù ní àwùjọ wa, pàápàá ju lọ tó bá jọ mọ́ àwọn ẹlẹgbẹ́ àbí ibi iṣẹ́ wa náà ni. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo nífẹ̀ẹ́ sí pé kí n máa pín oúnjẹ? Ìyẹn ni pé kí èmi àti àwọn èèyàn jọ máa jẹun. Eléyìí ni ó jẹ́ ǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí rara. Kì í ṣe wípé wọ́n yà pé mi lè pín oúnjẹ mi pẹ̀lú àwọn èèyàn, àmọ́ èmi fún ara mi ó máa ń ṣe mí mí bákan bákan, ó máa ń ṣe mí ní bákan bákan. Kì í ṣe wípé wọ́n yà pé èmi gangan fúnra mi, mi lè, mi lè pín oúnjẹ tèmi, kódà tí wọ́n bá pè mi gan pé óya wá jẹun, ká jìijọ̀ jẹun. So ó jẹ́ ǹkan tó máa ń ṣe mí bákan bákan. Eléyìí ni kì í ṣe wípé wọ́n yà pé mó fi ń tàbù kù àwọn èèyàn tí wọ́n fẹ́ bá mi jẹun àbí àwọn èèyàn tí èmi náà bẹ fẹ́ bá jẹun. Ó kọ je ǹkan tí ó, ó máa ń ṣe bákan bákan lára mi. Àmọ́ kò wá túmọ̀ sí pé mi ǹ tiẹ wà le ṣe rárá, kò túmọ̀ sí pé mi lè ṣe rárá. Àmọ́ kì í ṣe ǹkan tí mo nífẹ̀ẹ́ lọ sí títí, títí, títí. Ẹ̀ẹ̀kan láre gan ni mo máa ń ṣe nígbà tí mo bá ní pé bọ́yá kò sọ ọ̀nà àbáyọ mì mọ̀ àbí kó yé, bọ́yá kò sọ ọ̀nà àbáyọ mì mọ̀ pé óya tọ̀, ẹ sá jẹ kí a jẹun jẹ sá. Àmọ́ ní ìpínlẹ̀ náà ni wípé kì í ṣe ǹkan tí mo nífẹ̀ẹ́ sí lọ títí, títí, títí, kì í ṣe ǹkan tí mo nífẹ̀ẹ́ lọ sí títí, títí, títí. Bọ́, bọ́yá ní ọjọ́ iwájú sá, màá tú gbìyànjú látara pé èmi náà mọ̀ pé kì í ṣe ǹkan tí, kì í ṣe wà kan tó fẹ́ dà lọ títí. So màá gbìyànjú látara pé bọ́yá kí èmi náà tí ẹ lè máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn èèyàn. Àmọ́ kì í ṣe boya wípé ìkórira wọn àbí pé ǹkan kan bá ẹ̀hẹ̀ń, ó kọjá sí pé ǹkan tí ó, ó, ó wà lára tèmi gangan pé ó máa ń ṣe mí bákan bákan, ó máa ń ṣe mí bákan bákan. Ṣùgbọ́n màá gbìyànjú ẹ sá, màá gbìyànjú ẹ láti lè wípé kí èmi náà tí máa bá àwọn èèyàn jẹun pọ̀. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan pàtó? Rárá, mi ò ní ìkórìíra kankan. Látara pé èmi kọ́ ni mo ṣẹ̀dá rẹ̀, èmi kọ́ ni mo ní kí oúnjẹ náà kí ó wà bí ó ti ṣe wà. Ṣó òhun rán ni pé oúnjẹ ẹlẹ́tí bá ní ìfẹ́ sí, tí bá ní ìfẹ́ sí, ìyẹn pé mo ní ìfẹ́ sí. Ṣó òhun rán ni pé kí n jẹ. Elétí mi bá dé ní ìfẹ́ sí, òhun rán ni pé kí n pati. Àmọ́ kí wá ní ìkórìíra. Rárá o, eléyìí ò ṣe ìwà kan tí ó dáa. Látara pé nǹkan tí mo fẹ́ kórìíra yẹn, nǹkan ẹlòmíràn tó já sí pé àwọn ẹlòmíràn wọn ní ìfẹ́ sí. Só kí wá máa kórìíra oúnjẹ kan kì í ṣe nǹkan tí ó dára tó, kì í ṣe nǹkan tí ó dára tó. Àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn oúnjẹ kan wà tí mo ní ìfẹ́ sí, àwọn kan dé wà tí mo ò ní ìfẹ́ sí. Àìní ìfẹ́ sí wọn kò túmọ̀ sí pé mi ò kórìíra wọn. Ó lè já sí pé bóyá pé mi ò mọ̀ jẹ, àbí kì í ṣe nǹkan tí ó wọ́pọ̀ ní àwùjọ tí wá ń bí báyìí, àbí bí wọ́n ti ṣe ṣé, kì í ṣe nǹkan tí ó máa bá mi lára mu. Àbí kó já sí pé tí n bá jẹ́, ẹ̀hen yóò gbòdì lára mi. Bóyá kí n máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ àbí kí inú mi máa dàrú. Àmọ́ nípílẹ̀ náà ni pé kò sọ oúnjẹ kan tí mo ní ìkórìíra sí. Kò sọ oúnjẹ kankan tí mo ní ìkórìíra sí. Gbogbo oúnjẹ jíjẹ náà ni. Àmọ́ àwọn elétí bá rí i pé yóò fẹ́ gbòdì lára mi, só máa pa wọ́n tì. Àbí kó ye báyìí máa pa wọ́n tì. Àmọ́ kí wá ní ìkórìíra sí oúnjẹ. Rárá, rárá, rárá, kì í ṣe ìwà kan tí ó da rárá.

Ǹjẹ́ mo máa ń rorun nígbà tí mo bá sùn? Eleyi ti àwọn oloyinbo pè ní snoring. Kí èèyàn máa rọrun bí àpẹẹrẹ àbí àwọn ohùn ìyẹn gan kódà àwọn voice yẹn gan kí èèyàn máa rọrun yẹn. Ó jẹ́ ǹkan tí mo ní ikorira sí dáadáa. Pé rí, bí ó tẹ́ ṣe máa ń ṣe gan, ó máa ń ṣe ní bákan bákan pé iru èèyàn wò le leyii báyìí. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tí wọ́n bá máa ń rọrùn náà kì í ṣe pé bóyá n pè ẹbí tiwọn náà ni. Kì í ṣe ǹkan tí wọ́n le control, kì í ṣe ǹkan tí wọ́n le control. Àmọ́ ẹ̀mí gẹ́gẹ́ bí èèyàn kan, Ọlọ́run tẹ bá èmi ṣe, èmi ò tẹ́ kí ń máa rọrùn rárá. Mi kì ń rọrùn rárá, mi kì ń rọrùn rárá. Bọ̀ síbẹ̀síbẹ̀ náà, so òun náà ni wípé kí ẹ̀yàn tí ẹ́ wa maa rorun, gẹ́gẹ́ bí mo ti ṣe gbọ́ náà ni wípé bóyá ó lè ṣẹlẹ̀ látara pé bóyá iṣẹ́ tí ẹ̀yàn ṣe, iṣẹ́ àpọ̀jù ẹ hẹn ó ti wá re ara. So kí ẹ̀yàn bá kan tẹ̀ bọ̀ sórí ibùsùn báyìí so rí rọrùn ìyẹn akàn má wá. Kódà ẹni tó ń rọrùn gan ò ní mọ̀ pé òun ń rọrùn. Àbí kò yé báyìí? So kí iṣẹ́, iṣẹ́ iṣẹ́ àpọ̀jù ẹ lò mí dè ni, ìrọ̀rùn tí ẹ látara wípé wọ́n bímọ ni. Ẹ̀ lò míì dẹ̀ re yóò kan tí ẹ máa ṣe náà ni. Òun gan kò ní ye àbí kòyé báyìí ẹ lò mí orun kékeré báyìí, kékeré ó ti bẹ̀rẹ̀ sí ní rọrùn. Ẹ̀ lò mí orun tí ẹ tó bá ti, tó bá ti sùn wọ́ ra, ìrọ̀rùn tí ẹ ń kó o, ìrọ̀rùn tí ẹ kó máa snore yẹn yóò dé ni. Oríṣìíríṣìí ìpele ló wà. Ẹ̀ lò mí àbí mọ́ ni. Ẹ̀ lò mí nii látara wipé ó ti rẹ ara rẹ̀ bóyá ń pé ó ṣiṣẹ́ ǹkan tó pọ̀ jù. Ẹ̀ lò mí dè ni wọ́n bímọ ni. Àmọ́ gẹ́gẹ́ èmi ti sọ, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, èmi ò kí ń ṣe ǹkan tí ó máa ń rọrùn kódà èmi ò ní ìfẹ́ kí ẹ̀yàn máa rorun ní ẹ̀gbẹ́ mi látara pé yóò máa jẹ́ kí kó ní jẹ́ kí n lè concentrate. Ẹ̀mí gan mi ò ní lè ráyé sùn torí torí ariwo yẹn torí ariwo yẹn yóò máa, yóò máa dààmú mi ni. Yóò máa ṣe mi bákan bákan bí i pé inú ọpọlọ mi ni ìrọ̀rùn yẹn ti ń dùn. So òun náà ni wípé kí ni o tí bá ń sùn, mi ò kì ń rọrùn kódà kó já sí wípé orun kékeré mi kì ń rọrùn. Bo jẹ́ orun pípẹ́ mii kì ń rọrùn. So mo dẹ̀ dùpẹ́ fún Ọlọ́run ọbá tó ṣe eleyi ní ìrọ̀rùn fún mi.

Àkókò mélòó, àbí ká ní agogo mélòó ni mo máa ń jẹun ní alẹ́? Eléyìí ni ó ní ṣe pẹ̀lú, ẹ́, ìgbà tí ebi bá pa mí tórí èmi ni èmi ò fẹ́ ní agogo kan àbí àkókò kan eléyìí tí mo máa ń jẹun. Kódà ìgbà mí wà tó já sí pé mo lè jẹun ni boyá bí ẹ̀ẹ̀mejì ní alẹ́, mo lè jẹun boya bí ẹ̀ẹ̀mejì lálẹ́. Ìgbà mí gan wà bẹ́ yá bí ǹkan, ìgbà mí gan dẹ̀ wà tí mo lè máa jẹun rara. Ó, ó ní ṣe, good morning ma. Ó ní ṣe pẹ̀lú bí ebi bá ti ṣe ń pa mí sí. Àmọ́ ká ṣe báyìí, nígbà mí wà tó já sí pé mo lè jẹun ní boya bí, ẹ́, ago méje, ago méje lọ́wọ́ alẹ́. Ìgbà mí wà ó lè jẹ́ bí ago mẹ́sàn án, ìgbà mí wà ó de lè jẹ́ ago mẹ́wàá. Bí mo ti ṣe sọ síwájú náà ni pé kò sí ìgbà tí èmi ò tiẹ̀ kín jẹun. So far tí ebi bá ti ń pa mí, tí bá ti oúnjẹ bá dẹ̀ ti wà ń lẹ̀, èmi jẹun lo n tèmi nìyẹn. Àmọ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí, ọmọlúwàbí eléyìí tí ó bá ètò, ẹ́, àwọn oní medicine, àwọn ètò, ẹ́, àwọn tí wọ́n ìmọ̀, ẹ́, ẹ̀hẹn, ìmọ̀ ẹ̀rọ ara wa, ẹ́, ẹ̀hẹn, àwọn tó jẹ́ bí health practitioners. Gẹ́gẹ́ bí wọ́n ti máa sọ fún wa náà ni pé kíni o ká jẹ́ eyan kan tí yóò máa tètè máa jẹun ní alẹ́. Látara pé kí ó bá lè tètè digest. Ìyẹn ni pé kíni o só dà? Ìyẹn gan ara eyan á bá lè tètè ṣe pé kíni o á bá lè tètè sinmí, yóò dẹ̀ lè wà very, very function dáadáa. Àmọ́ èmi to èmi ò tí ì rí irú eléyìí ṣe. Látara pé nǹkan tí mò ń ṣe, ìgbà mí wà ìdíwọ́ lè wà níbi ẹnu iṣẹ́, ìgbà mí rú ẹ wà, a à ní tètè rí ǹkan tí a máa ṣe. Ìgbà mí dẹ̀ wà, ǹkan tí a máa fi dáná, ó lè má sì ń lẹ̀. Bí ǹkan ṣe ń, bí ǹkan ṣe ń lọ sí, àbí kó yé bá yẹn. So o depends. Ìgbà mí dẹ̀ wà to ye pe mi náà dẹ̀ rì tọ̀. Mo máa tètè jẹun. Màá fọ̀ lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa pé kí ó ya. Ka jẹun ní ago báyìí. Màá ko ore but, lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mi ò tiẹ̀ kín tẹ̀lé rára. Látara àwọn ǹkan ìdí eléyìí tí ó fà tí mo fi máa ń yapa sí irú ǹkan báyẹn. Àbí kó yé bá yẹn. Ẹ̀, ǹkan tó fà á náà nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe ǹkan tó da tó. Kìi n má pààrọ̀, kì í má jàle Kì í ṣe ǹkan tó da tó kí èèyàn máa jẹ oúnjẹ alẹ́ níbẹ̀ yá bí ago mẹ́sàn án, ago mẹ́wàá, ago kíni. Àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí oní ìbéèrè bèèrè pé ago mélòó ni mo máa ń jẹun lálẹ́. Òun náà ni pé kíni o. Ìgbà mí le ẹ wà ago méje, ìgbà mí ago mẹ́sàn án, ìgbà mí ago mẹ́wàá. Ìgbà mí dẹ̀ wà tó jẹ́ pé mo lè jẹun níbẹ̀ yá bí ẹ̀ẹ̀mejì lálẹ́ gan. Ìgbà mí dẹ̀ wà mo lè máa jẹun rara. Ìgbà mí dẹ̀ wà tó máa já sí pé ǹkan ó ní ṣe pẹ̀lú àkókò tí ebi bá ń pa mí sí àti àkókò nígbà tí oúnjẹ bá jiná ní orí iná tó kò jẹ́ bó ṣe jẹ́.

Oúnjẹ eléyi tí mo ní ìfẹ́ sí jù, jẹ́ kí n pín sí ọ̀nà bóyá bí ọ̀nà mẹ́ta. Tó bá já sí pé oúnjẹ jíjẹ, bóyá bí àwọn ìrẹsì, àwọn ẹ̀wà, àwọn eléyi tó bá níí ṣe pẹ̀lú bóyá bí búrẹ́dì, ìyàn, túwó. Só eléyi ti mo ní ìfẹ́ sí jù nínú gbogbo ẹ̀, òun náà ni ká ní wípé ẹ̀, ẹ̀wà. So mo ní ìfẹ́ sí ẹ̀wà dáadáa. Ẹ̀wà atí bóyá bí, ẹ́, dòdò. Ki wọn ba mi dín dòdò ko gbé dáadáa, bóyá pẹ̀lú epo ni o bóyá pẹ̀lú òróró ni o, ah ko da mo no fesi mi ki n fi ṣeré rárá o. Mi kì í fi ṣeré rárá. So tó bá já sí pé àwọn nǹkan tó bá níí ṣe pẹ̀lú mímu, èhèn, bíi tea, ah, mo ní ìfẹ́ sí tea dáadáa o. Eh, mi kì í fi ṣeré rárá pàápàá. Àwọn mọ̀lẹ́bí mi gan mọ̀, àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ gan, àwọn tó jẹ́ bí alábàá siṣẹ́ mi mọ̀, ah, tea mi kì í fi ṣeré rárá o. Láaro lọ́sàn-án lálẹ́, kò sí ìgbà tí mi ò lè mu tea. Àmọ́ tó bá dá sí pé bóyá bí àwọn èso torí àwa gbogbo gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé èso náà ni lára oúnjẹ lòun náà wà. Ah, èso, bóyá bí, mo lè sọ pé bóyá bí sweet melon. Mo lè sọ pé bóyá bí, ẹ́, kí ló ń pè náà o? Kí ló ń pè eléyìí? Ẹ̀, ọsàn. Mo ní ìfẹ́ sí ọsàn náà. Cashew náà. Kò fẹ́ẹ̀ sí èso tí mo ò ní ìfẹ́ sí. Gbogbo ẹ̀ ti ẹni mo ní ìfẹ́ bákan náà. Àmọ́ eléyi tó máa fẹ́ tá yóò díẹ̀, òun náà ni kí ni o, òun náà ni sweet melon. Mo ní ìfẹ́ sí i dáadáa. Mo ní ìfẹ́ sí i dáadáa. So ta bá tún ní ká tu lọ sí bí àwọn ewébẹ̀ náà, àwọn tó jẹ́ bí vegetables. Ah, eléyii tí mo ní ìfẹ́ sí jù dáadáa, òun náà ni kí ló ń ti ń pè náà o? Ẹ̀fọ́, ẹ̀fọ́ rírò àbí ká ní pé ẹ̀gúsí. Ah, mo ní ìfẹ́ sí o. Àmọ́ generally ní àkó, ní àkópọ̀, oúnjẹ tí mo ní ìfẹ́ sí jù tó jẹ́ dá sí wípé mi kì í má fi ṣeré rárá, òun náà ni kí ni o, òun ni ẹ̀wà àti dòdò. Eléyii ni, láàárín bóyá bí ọjọ́ kan, ọjọ́ kan láàárín, láàárín ká ní ọjọ́ méjì òní lọ àbí mẹ́ta òní lọ kì í máa jẹ látara pé bí mo ti ṣe ní ìfẹ́ sí i dáadáa. Kódà àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ gan-an, olókoọ̀ ti wọn máa ń pè mi wá ní "Abu, Abu ẹ̀wà", ìyẹn ni pé kí ni o, "bàbá ẹ̀wà" torí wọ́n mọ̀ pé mi kì í máa fi ṣeré rárá. Gbogbo ẹ̀yàn gan lo fi n, gbogbo ẹ̀yàn gan lo máa ń pe mi bẹ́ẹ̀. Èmi náà dẹ̀ rẹ̀ mi ì fi ṣé pé kí ni o, mi ì fi bò látara pé ìfẹ́ eléyi ti mo ní sí i, ìfẹ́ tí mo ní sí i. So kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀wà àti dòdò. Tó bá já sí pé àwọn nǹkan bí jíjẹ, tó bá já sí pé bóyá bí ǹkan mímu, so òun náà ni tíì. Tó bá dá sí pé bóyá bí èso, òun náà ni sweet melon. Tó bá já sí pé bóyá bí àwọn ewébẹ̀, òun náà ni pé kí ni o, ẹ̀gúsí àti ẹ̀fọ́ rírò. Àmọ́ ní àkópọ̀, òun náà ni pé kí ni o, ẹ̀wà àti dòdò. So mo, mo nígbagbo pé mo ti dáhùn ìbéèrè eléyi ti o bí mi níbí báyìí. Ó ṣe púpọ̀.

Irú orin wo ni mo nífẹsí láti máa gbọ́? Ìbéèrè eléyìí, ìbéèrè kan ni, eléeti, ẹ́, mi kì í má fẹ́ dáhùn látara ńpé èmi ni gẹ́gẹ́ bí èèyàn kan, mi kì í ṣe èèyàn kan tó nífẹ́ sí láti máa gbọ orin, orin tí gbogbo wá mọ̀ yẹn. Àwọn orin eléeti tí wọ́n bá máa ń lùlù sí, àwọn orin eléeti wọ́n bá máa ń jó, àwọn orin eléeti ó jásí pé látòké délẹ̀ rẹ ǹkọ̀ o ìsọkúsọ òun ló kún bẹ́ẹ̀ àti ìhòhò tó bá jásí pé àwọn orin eléeti ó bá ní fídíò nínú, ìwòkuwò, ìwòkuwò, ìwọ̀kuwọ̀ jàre, òun nìkan, ìwọ̀kuwọ̀ ni mo fẹ́ sọ, ni ó ṣe pé kíni ó kún níbẹ̀. So òun náà ni wípé kíni o. So tá bá wá ní ká túwo nídàkejì náà, ó ní àwọn ewì, àwọn eléèyí a lè pè wọ́n lórin ewì. So tó jásí pé kíni o, gbígbọ́ rẹ̀, óun yóò ṣe, yóò jẹ́ kí ọpọlọ, ó máa ń ṣe ọpọlọ láǹfààní látara pé àwọn ǹkan tí wọ́n bá máa ń sọ ǹkọ́ o, ó jẹ́ ǹkan tí èyàn, ǹkan àròjìnlẹ̀ tí ó jásí pé tí èyàn bá gbọ́ èyàn á dẹ́ ronú síi pé, áàh! Ìkan báyìí, ìkan báyìí báyìí. Kódà ó lè jẹ́ ǹkan o, ó lè jẹ́ ǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa, àbí kó yí bá yẹn, tí ó jásí pé èyàn dẹ̀ máa kọ ẹ̀kọ́ ńbẹ̀. Kì dẹ́ ńṣe pé ǹkan tí yóò wá maá jẹ́ kí èyàn máa ro ǹkan tí ò da, ǹkan tí ò tọ́. Gẹ́gẹ́ bí mo ti sọ sí wá tẹ́lẹ̀ pé àwọn orin burúkú eléeti ó kún ní àwùjọ wa ní ìsinyìí, òun náà ni orin tó jásí pé tí èyàn bá gbọ́ ọ́ báyìí yóò máa jẹ́ kí èyàn máa ro ǹkan tí ò da. Látara ǹkan tí èyàn ń gbọ́ àbí ǹkan tí èyàn ń rí níbi fídíò orin náà. Èmi wà tó jásí pé ìhòhò ni wọ́n máa máa jó. Àmọ́ orin eléyìí tèmi máa ń gbọ́ tí mo pè ní ewì, ààh! Gbígbọ́ rẹ̀ gan yóò jẹ́ kí èyàn ronú dáadáa, kí èyàn ní àròjinlẹ̀. Wíwò rẹ̀ yóò jásí pé kí èyàn ti ẹ máa rántí pé, áàh! Oríṣiríṣi àwọn ìmọ̀ òun ló wà ní ilé ayé látara pé àwọn ẹ̀kọ́ olówó, olówó iyebíye tó kún ní irú orin bẹ́ẹ̀. So miì pè é lórin ewì ni màá pè é, eléétì àwọn olóyìnbo ń pè ní poet. Àmọ́ tó jásí pé music, rárá, mi ò kí ń gbọ́. Látara rá ń pé bí mo ti ṣẹ tọ́lẹ̀ ńpé ó máa ń jẹ́ kí ọkàn èyàn kó ṣe pé kíni ó kó dógun, kò dẹ̀ kí ń jẹ́ kí èyàn lè ronú tára, kò jẹ́ kó bó ṣe jẹ́.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, nígbà mí wá tí ó já sí wípé mo lè ṣiṣẹ́ ju, wákàtí ilé tó yẹ kí n bú iṣẹ́ lọ látara pé, eh, nǹkan tó yẹ kí n ṣe nígbà tí, eh, ìgbà tí wọ́n ní pé kí n ṣe kò sáayè nígbà náà àbí àwọn ǹkan mì wá tó jẹ́ bí ìdíwọ́ ilé tí mò ń ṣe ní àkókò ìgbà náà, so eleyiló máa ń fa tí mo máa ń fi wọ̀ pe òkay ò. Jẹ́ kí n ṣiṣẹ́ ju wákàtí tó yẹ kí n ṣe lọ látara pé kí n ba lè meet up pẹ̀lú, eh, oríṣìíríṣ àwọn ǹkan eléèti wọ́n ní kí n ṣe, so kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo máa ń pa àwọn fáìlì mi mọ́? Nítorí ṣíṣí fáìlì náà ló wà. Àwọn fáìlì kan wà tó jásí wípé ibi iṣẹ́ náà ni lílò wọn mọ́. Àwọn ọ̀kan dẹ́ ẹ wà tó jásí kí wọ́n ní ṣe pẹ̀lú bóyá ilé ìwé lè tí yàn lọ, àwọn file ilé ìwé àbí ká ní fili iṣẹ́ náà eléyi tí eyàn lò ní ibi iṣẹ́. Ó dẹ̀ náà àwọn fáìlì kan náà ni létí à ń pè ní fáìlì ti ara ẹni. So bóyá bí àwọn éleyi tó ní ṣe pẹ̀lú credentials èèyàn, bóyá bí tí wọ́n bá bẹ́ẹ̀ bí i ṣe, bóyá bí CV, so ọ̀kan curriculum vitae. So irú àwọn ǹkan báyìí ó jẹ́ ǹkan tí mo máa ń fi wọ́n pamọ́ látara pé tí mo bá nílò wọn, yóò le ràn run fún mi láti lè jásí pé kí n lọ mú wọn ní ibi tí, ibikíbi tí wọ́n bá wà. Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé àwọn fáìlì kan wà tó jásí pé wọ́n ṣe pàtàkì dáadáa. Kódà ibi tí wọ́n ṣe pàtàkì dé, aìní rí wọn mọ́ gan wàhálà ni yóò padà bí fún èèyàn. So òun náà ni pé irú àwọn ǹkan báyìí, so owó ní ààyè ibi kan lọ́tọ̀ elé tí mo máa ń fi wọ́n pamọ́ síi, pàápàá jùlọ elé tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ àti elé tó bá ní ṣe pẹ̀lù credentials bóyá àwọn bí ìwé ẹ̀gílée tí mo ti gbà, bóyá bí certificate nǹkan kan báyen, so wọ́n ṣe pàtàkì gan. Kò dẹ́n ṣe ǹkan tí mo máa ń fi ọwọ́ kékeré mú rárá nítorí pé kí ni ò kí n ṣe ǹkan kékeré, kí n ṣe wàhálà kékeré lèyàn ṣe. Síwájú pé kí èèyàn tí, kí èèyàn tẹ̀ tó lè nírú ǹkan báyìí, kí èèyàn tẹ̀ tó lè kó wọn, kí èèyàn tó lè kó wọn pọ̀, ẹhn, kí èèyàn tó lè kó wọn pọ̀ kí n ṣe wàhálà kékeré rárá. So ó pẹ́ fún bí kí èèyàn ṣe pé kí ni ò kí ẹ̀yàn fi wọn pamọ́. Kódà táyè gan bá wà gan, so kí ẹ̀yàn gan tẹ̀ lọ fi wọn pamọ́ síi bóyá bí, ẹh, ilé iṣẹ́, ilé ìfowópamọ́sí, ìyẹn báǹkì látara pé bí tí tọ́jú tí wọ́n máa tọ́jú rẹ̀, ǹkan kan ò ní lè ṣe. Kò dẹ́ni sí pé bóyá pé, bóyá pé ìfọ̀n bá jájẹ létí gẹ́gẹ́ bí bóyá bí àwọn eku tó máa ń gbà ǹkan jẹ, irú ǹkan báyìí kò ní sí. So oníkíkú ìwé ìdí náà ni pé kí ni ò, mo jẹ́ ǹkan tó máa ń fi fáìlì mi pamọ́ dáadáa síbi tí àwọn èèyàn wọ̀nyí ti ní access síi látara pé kí ni wọ́n jẹ́ ǹkan tí wọ́n ṣe pàtàkì tí wọ́n dẹ̀ ṣé kúkú.

Ìdojúkọ náà la mọ̀ sí àwọn nǹkan bíi iìdènà, àwọn bíi challenges, àwọn bíi encounter eléyìí tí èèyàn máa ń bá wọn pàdé ní àwọn oríṣiríṣi ààyè. Àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè lè ṣe wá náà ni pé kínní ibi iṣẹ́, kínní àwọn ìkàn ìdojúkọ eleyii tí èèyàn máa ń rí níbi iṣẹ́. Màá pín wọn sí ọ̀nà méjì. Àkọ́kọ́ náà ni pé kínní sìwáju pé kí èèyàn tẹ̀ tó dé ibi iṣẹ́ àti nínú iṣẹ́ gangan fúnra rẹ̀. So sìwáju pé kí èèyàn tó lọ ibi iṣẹ́, ìdojúkọ ilé tí mo máa ń fẹ́ sábà rí òun náà ni ìdojúkọ ìdènà ọkọ̀. Látara pé kíni ọ̀dọ̀ wá ń bíba ìyí, a máa ń sábà rí ìdènà ọkọ̀ dáadáa, wahala ìdènà ọkọ̀ tó já sí pé kíni èèyàn lè wà nínú ọkọ̀ fún bóyá bíi wákàtí mẹ́wá, àbí fún bíi wákàtí méjì, àbí wákàtí kan. Látara pé kí ni ìdènà ọkọ̀ wà ní ojú pópó náà àwọn ọ̀nà wa. Ìgbà mí dẹ̀ wá náà kọ́ o, owó ọkọ̀ náà kọ́ ó, ojẹ́ ǹkan tí ó gani lára. Ó jẹ́ ǹkan tó wọ́n látara pé kíni oríṣiríṣi, ẹ́, oríṣiríṣi, ẹ́, àwárí náà ni àwọn ọlọ́kọ̀ máa sọ. Wọ́n lè sọ pé kíni o owó epo ti wọ́n, wọ́n lè sọ pé kíni ìkan wọ́n, wọ́n lè sọ pé spare part àwọn ọkọ̀ náà ṣe pé kí ni ó, ó ti gbórí, ó ti gbówó lọ sókè. So ìkan báyìí náà ni ó jẹ́ ǹkan tí a máa ń, tó jẹ́ bíi ǹkan bíi àdojúkọ eléyìí tí a máa ń rí síwájú pe ká tẹ tó dé ibi iṣẹ́. Àmọ́ tí a bá wà ní ibi iṣẹ́ gangan náà kọ́, ǹkan tí, ǹkan tí mo le pè ní àdojúkọ òun náà ni iṣẹ́ eléyìí tó já sí pé kíni o, èèyàn o tíẹ ní ìmọ̀ kankan pa rẹ̀. Ó lè já sí pé kíni ò, iṣẹ́ eléyìí tí èèyàn ò ṣe rí. Ẹ̀hẹn, bóyá bí kí wọ́n gbé iṣẹ́ wá nísìnyí pé tọ́, ó yá ṣiṣẹ́ dé bá yí ò. Àmọ́ èèyàn tí ń bá rú iṣẹ́ náà pàdé rí, eléyìí náà kọ́ lára àwọn ìdojúkọ náà ni. Àmọ́ ó ti ní bí èmi ti máa ń, ó ti ní bí mo ti ṣe máa ń ṣe pé kíní bí mo ṣe máa ń wá ọ̀nà àbáyọ sí àwọn iṣẹ́ náà. Òun náà ni pé kíni tó bá gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ wá, so òun náà ni pé kíni ò, kí n wá àwọn ẹni tí wọ́n ní ìmọ̀ dáadáa nípa rẹ̀. So kí n jẹ́ tọ́ wọn lọ pẹ̀, tọ́ iṣẹ́ báì báì yìí o, báwo ni a ti ṣe ṣe? So wọ́n á dẹ̀ tọ́ mi sọ́nà, àbí kòye wa ń tọ́ mi sọ́nà. So ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni pé kíni, àwọn oníbàárà, àwọn customer èèyàn, ìgbà mí wá tó já sí pé kíni ò, wọ́n kọ́ tí ẹ máa dédé wá, wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bínú pé nǹkan tẹ ṣe báì báì yìí, ọjà tẹ ta fún wa, nǹkan kọ̀ báì báì yìí, nǹkan, nǹkan ọ̀tọ̀ ni ko tẹ ta fún wa, ọ̀tọ̀ ni ko tẹ táa bá wá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, tẹ ní ìfẹ́ gbà láyé gan. Èmi gan lè fẹ́ lè máa bú èèyàn pé, ah! Ó rí yàn tí ẹ pé nǹkan kan bá yẹn. So àwọn ìdojúkọ ilé tí a máa ń fojú rí náà ni lẹnu iṣẹ́. Àmọ́ gẹ́gẹ́ bí wọ́n tí ṣe kó wa náà ni pé kíni o, wọ́n ní customers are always right. Ìyẹn náà ni pé kí n tọ̀ gbogbo nǹkan tí, gbogbo complaint tí wọ́n bá ni káṣa àgbà pé kíniki ó wà ní orí òdodo, ó wà lórí ẹ̀tàn wọn. Òun náà ni pé kíni o, wù àwọn ǹkan bá yẹn kọ́, a máa ń bá wọn ṣe súùru ní, a tẹ̀tú bẹ́ẹ̀ wọ́n, a tún ṣe pé kíni a pẹ̀tù sí wọn lọ́kàn pé kí wọ́n má bíi bínú pé irú rẹ̀ ń kọ́ o, kò ní ti ọwọ́ wa wá. So pẹ̀lú eléyìí báyìí kọ́ o, a máa ń sábà, a máa ń sábà ṣe pé kíni wá ọ̀nà àbáyọ sí oríṣiríṣi àwọn ìṣòro eléyìí tí a máa ń bá pàdé, kò jẹ́ bó ṣe jẹ́.

Àwọn ẹ̀rọ ayárábiàṣá ní èdè òyìnbó a ń pè wọ́n ní eh smart devices. So eleyii tí a mọ̀ sí boya bi computer, boya bí i smartwatch, kódà ó lè jẹ́, ó lè jẹ́ fóònù wa náà, ó lè jẹ́ fóònù wa náà. Torí pé kíni òun náà kọ, ó yára bí i àṣá, ó wà very, very fast, ó wà very, very mobile. So inú àwọn ǹkan báyìí ń pọ, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé kíni masini náà ni wọ́n. Masini dè ní kò sí ìgbà kan eléyi ti kò lè daṣẹ́lẹ̀. Ó dẹ̀ ja sí pé kíni ó lójú àwọn eh machine tó ja si pé kíni àwọn ẹ̀rọ tó ja sí pé kíni o, wọ́n á máa fiyàn ní àpẹẹrẹ pé àwọn fẹ́ yọnu. Ṣó yé bá yẹn? Ó dẹ̀ wà nínú àwọn ẹ̀rọ yii naa tó já sí pé kíni o, wọ́n ò tí è ní fiyàn ní àmì ara, wọ́n kò tí è dìde daṣẹ́lẹ̀ náà ni. Àmọ́ èmi gẹ́gẹ́ bí èèyàn kan, mo jẹ́ ǹkan tó ja sí pé kíni o, mo máa ń mójútó wọn, mo máa ń mójútó àwọn ẹ̀rọ yii boya bi ká níbí, bí i oṣùosù, màá sáfìsì wọn látara pé kíni o kó má ba lè dín pé kíni o yóò wá máa fún mi ní wàhálà elé yi ti yóò fẹ́ kọjá gbára mi ní ọjọ́ iwájú. Òun náà ni pe kíni o oṣùosù, mo máa ń sáfìsì rẹ̀, oṣùosù mo máa ń sáfìsì rẹ̀ látara pé kíni o kó bá lè tún máa ṣiṣẹ́ dáadáa, kó dẹ̀ má ba lè yọnu. Àmọ́ ìgbà mí wa wà tó já sí pé kíni o eh yóò, yóò, yóò, yóò takúná ni pétọ̀, òun ò ní iṣẹ́ lẹ́ẹ̀ ni. So tó bá ti lè dín pé ó ti dé iru eh stage báyẹn, inkan tí ó máa ṣe náà ni pé kíni o, màá wò dáadáa. Tàbí tó bá jẹ́ sí pé ǹkan tí mo bá lè ṣe, màá wò ó, màá ṣe ǹkan tó yẹ kí n ṣe. Ó dẹ̀ máa dín pé kíni o yóò padà ṣẹ. Àmọ́ tó bá já sí pé ǹkan tí mi ba lágbára rẹ̀ ni, so màá pe àwọn tó jẹ́ bí i ẹnginíà, à bi àwọn tó já sí pé kíni wọ́n mọ̀ nípa bí a ti ṣe ń ṣe àwọn ẹ̀rọ yìí bí a ti ṣe é máa ń ṣe wọ́n nígbà tí wọ́n bá ní ìṣòro, so màá pè wọ́n. So a dẹ̀ jọ jírórò, a jọ sọ̀rọ̀ pé toor, ẹ̀rọ mi ló dáṣẹ́lẹ̀ báyìí báyìí o, kí nìkan ta máa ṣe sí i? Kí nìkan ta máa ṣe? So màá gbà mí yan ju pé oya, ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí. So a dẹ̀ jọ máa wò, a dẹ̀ jọ máa ṣe. So kò já sí bó ṣe jẹ́. Òun náà ni pé kíni o tó bá já sí pé ǹkan tí bá lè wo fún ra ara mi, so màá wò. Mi dè ní pé àwọn àwọn ẹnginíà tó bá já sí pé ǹkan tí ó kọjá gbára mi ni, so màá lò láti pe àwọn ẹni tí wọ́n tún ní mọ̀ rẹ̀ dáadáa ju tèmi lọ. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo ti fún yàn ní ẹ̀jẹ̀ rí? Rárá, mi tí fún yàn ní ẹ̀jẹ̀ rí látara pé kí ni o kò fẹ́ ìṣí ìgbà láyé fún mi àbí ká ní ààyè láti dá sí pé kí n wá lọ sí ilé ìwòsàn láti lọ fi ẹ̀jẹ̀ kalẹ̀ fún ẹnikẹ́ni eléyi tí wọ́n bá nílò rẹ̀. Àmó ọmọ ọwọ́ ti ní bí i ọdún bí i mẹ́rin márùn ún sẹ́yìn nígbà tí mo sì wà ní ilé ìwé gíga. So àwọn èèyàn kan wọ́n wá nígbàyen wọ́n wá sí agbègbè ọ̀dọ̀ wọ́n pẹ̀ tọ́. Àwa tí a bá fẹ́ ṣe, wá fẹ́ fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀ pé kí a forúkọ wá lẹ̀. So wọ́n dẹ̀ sọ oríṣìíríṣìí àǹfààní eléyii tó wà níbi pé kí ni ò kè yàn máa fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀. Wọ́n ní àkọ́kọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní pé kí ni o, tẹ́ẹ̀jẹ̀ bá ti pọ̀ jù ó nílò pé kí a flush àwọn ibì kọ̀ọ̀kan dànù. Ìyẹn pé ká refresh wọn. Wọ́n dè tún ní pé kí ni o, ó jẹ́ nǹkan tó dá sí pé kí ni o yóò jẹ́ kí, ẹ́, kò ní dá sí pé kí ni o. Ó di ìgbà táwọn èèyàn bá tó nílò ẹ̀jẹ̀ ká wọn ṣẹ́ṣẹ́ tó máa wá yàn káàkiri. Yóò ti wà nílé ẹnikẹ́ni tó bá dé nílò rẹ̀ nkọ ó, wọ́n á kọ́ tí ẹ ló fún ni. Torí pé kí ni òní ṣíṣẹ́ emergency ló lè wà. Ẹ̀lò mi emergency tó òhún ní ni pé kí ni ó ní jẹ̀ẹ́jẹ̀. So nígbà tí kò bá wá ṣe ẹ̀jẹ̀ lẹ́bàá ni a sì máa fẹ́ ṣe. So wọ́n náà ní pé àwọn ẹ̀jẹ̀ tí wọ́n bá gba yẹn kọ́ o nígbà tí emergency bá wà so wọ́n á tètè lò fún àwọn èèyàn tí wọ́n bá nílò rẹ̀. So a ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ nígbà náà mi ò ráyè láti fi ẹ̀jẹ̀ lẹ̀ bó tẹ́ẹ̀ dá sí pé ó wù mí. Àmọ́, àmọ́ bí gbogbo ẹ sá ṣe lọ sá mi kádára láti ọlọ́run kádára fún pé kí n ráyè fi ẹ̀jẹ̀ lẹ̀ ní ọdún náà lọ. Àmọ́ ní ọjọ́ iwájú so ó wù mí pé kí èmi náà jẹ́ èèyàn kan tí yóò ṣe irú nǹkan báyìí látara pé kí ni o, èmi náà tí ẹ fẹ́ dáàbò bo àwọn èèyàn níbí ewu eléyè tí ó lè ṣẹlẹ̀. A dẹ̀ mọ̀ pé ewu ni kò sí ẹni tí ó lè ṣẹlẹ̀ sí. Ó lè ṣẹlẹ̀ sí èmi, ó dẹ̀ lè ṣẹlẹ̀ sí ẹlòmíràn náà. So irú nǹkan báyìí nkọ ó jẹ́ nǹkan tí ó dáa dáadáa tí èèyàn bá lè máa ṣe.

Ojú àwòrán, óun náà ni a mọ̀ sí gíláàsì àbí mirror ní èdè òyìnbó. So ó jẹ́ ǹkan tí mo máa ń wò nígbà tí mo bá ní bóyá bí òde eléyi to ni ṣe pàtàkì àbí tó já sí wipé ó gbá n pé kí n ṣe dáadáa, kí n múra dáadáa, kí n dẹ́wà ní ìmọ́tótó. Ni iru ìgbà náà ni ó jẹ́ ǹkan tí mo máa ń wò ojú àwòrán látàrí kí n wo bí ojú mi ṣe rí àti àwọn ibi tó já sí pé kí ni mi lè fi ojú rí láàláìsí pé mo bá wò àwòrán. Níṣe eléyìí ni, bóyá bí, ẹ́ẹ́, bóyá bí ǹkan náà ni mo máa ń sábà ṣe irú ǹkan báyìí, bóyá tí bá lọ sí ibi iṣẹ́ àbí tí bá jáde lọ, so náà ni ìgbà tí mo máa ń sáré ní pé kí n wọ̀, só kí bá le jásó pé mo wà ní ìmọ́tótó dáadáa.